Èmi ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ìlú mìíràn tí èmi sì lọ, ó jẹ́ ìlú tó jìnnà sí mi rere. Èmi lọ fún ìrìn àjò ọgbà ìrìn àjò àgbàfé láti ní ìmọ̀ kíkún àti òye nípa ìṣe àti ìhùwàsí ní ìlú yìí. Ni ìwọ̀n, ní ìwọ̀n ìgbà péréte tí èmi lò níbẹ̀, èmi fẹ́ràn gbogbo ohun mèremere tí èmi rí. Èmi sì ní ìwúrí púpọ̀ nípa gbogbo nǹkan tí ó wà ní àyíká ibi ìlú mìíràn tí èmi lọ. Ìlú yìí rẹwà, ó sì jẹ́ nǹkan tí ó fanimọ́ra púpọ̀ púpọ̀. Àwọn aráàlú tí èmi bá pàdé, wọ́n yẹ́misí tọ̀yàtọ̀yà, wọ́n sì yẹ́misí tẹ̀ríntẹ̀rín. Èmi nífẹ̀ẹ́ sí gbogbo àwùjọ àti ìṣesí àti ìbálòpọ̀ tí wọ́n fi yẹ́misí nígbà tí èmi dé bẹ̀.

Èmi fẹ́ràn láti máa lọ sí ibi ìgbafẹ́, ibi ìgbafẹ́ tí wọ́n bá ti ń ṣeré gbígba bọ́ọ̀lù ní, gbígba bọ́ọ̀lù tàbí eré ìdárayá. Èmi fẹ́ràn láti lọ, máa lọ sí ibi tí wọ́n ti ń ṣe eré ìdárayá ní ọ̀pọ̀ ọgbà. Nígbàkígbà tí èmi ò bá ṣe nǹkan kan, èmi á sì lọ síbẹ̀ láti lọ nájú tàbí lọ wo, lọ bá wọn ṣe eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn èmi á sì bá wọn ṣe eré ìdárayá papọ̀ tí, tí èmi náà á sì ṣe. Nítorí pé kí ni, eré ìdárayá jẹ́ nǹkan tó máa ń fún ara lókun tàbí tó máa ń jẹ́ kí ara jí pépé. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi fẹ́ràn láti máa jáde lọ sí ibi ta ti ń ṣe eré ìdárayá.

Èmi máa ń fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ oníbàárà mi nítorí pé kí ni àwọn ni, ni mò ń tajà fún, àwọn ló ń bá mi rajà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn, tí oníbàárà mi bá ń bá mi sọ̀rọ̀, èmi áa farabalẹ̀ gbọ́ wọn láti máa àlékún àti àdínkù tó bá bá ọjà ní gbogbo ìgbà. Tó bá bá ọjà ní gbogbo ìgbà ni èmi máa ń fi ara balẹ̀ gbọ́, gbọ́ wọn láti mo ọ̀nà mìíràn tí mo ṣì lè, ọ̀nà mìíràn tí mo ṣì lè fi lé ọjà tí àlékún, ọ̀nà mìíràn tí àlékún fi lè bá ọjà mi. Ìdí nìyí tí èmi máa ń fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ oníbàárà mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Èmi ní gíláàsì òòrùn tí èmi máa fi ń bo, tí èmi máa fi ń bo ojú mi nígbàkígbà tí mo bá fẹ́ jáde ní ọ̀sán. Gangan tí òòrùn bá mú tàbí yálà ìgbà tí èmi bá jáde tí mo bá wà ní, tí mo bá wà ní orí alùpùpù tàbí èyí tí a mọ̀ sí ọ̀kadà. Èmi máa ń fi gíláàsì yìí bo ojú fún òkúta tàbí kòkòrò wẹ́wẹ́ wẹ́wẹ́ tó bá ń fò kiri. Ọ̀pọ̀, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi fẹ́ràn láti máa lo gíláàsì yìí láti bo ojú nítorí òòrùn kí ìtànṣí òòrùn má bà wọ ojú mi. Gíláàsì yìí, gíláàsì yìí a máa dáàbò bo ojú mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún ìtànṣán òòrùn kí ó má bà lè wọ ojú mi lọ ni èmi máa ní gíláàsì yìí, ni èmi fi ra gíláàsì yìí tí èmi sì máa ń fi bo ojú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ jáde lọ ní ọ̀sán.